Eré ìdárayá tí mo fẹ́ran, mo fẹ́ean ń kan tí mo dáyen lára ya. Gbogbo nǹkan tí a mú yẹ, tí eeyan máa ń sọro tútù fún èèyàn, tí ẹ̀yin ni ẹ̀lá, tí ẹ̀yin rí ẹ̀yin fi, àwọn eré àárín fín yẹn mi ò fẹ́. Eré ọ̀rọ̀ tútù, ọ̀rọ̀ pẹ̀sẹ̀, ọ̀rọ̀ ìdùnnú, ọ̀rọ̀ ìfọ̀kànbalẹ̀, àwọn eré bẹ́ẹ̀. Wàá lá, mo mon like ẹ. Àmọ́ àwọn eré òṣì, eré pàlàpàlà tí eeyan ọ mọ dọ́ jú ti ni, mi ò fẹ́, mi ò like ẹ. Mi ò like ẹ. Eré àye igbà, ìtàsá fún ara wa. Ká mọ́ sa, ká mọ́ tọrí àríjà á rí mu, ká máa fi ara wa wọlé. Kódà.

Ẹni tó like àtẹ̀gùn ju ẹ̀mí rọ, kò sí tó rara máa ń kọ mí oun náà. Ó máa ń jẹnu, oùn kan kì í kan mọ́ kó sí mi lára. Èmi lé è kò oùn, ń bá oùn bá le jù mọ́, èmi fẹ́ran oùn. Oùn bá le jù, mo múbẹ̀sí, mo lọ ilé ìwòsàn ni. Wọ́n a máa ń kọwé ewé fún mi. Mi fẹ́ kí ra ewé báyìí, kí ra ewé báyìí. Ewé náà mo mọ̀ lóun tó ara ara mi. Ó máa ń kọ mí, oùn kan kan máa ń sun sí mi lára. Tí oùn bá, mi ojú bá wà ilẹ̀ bá tutù, òtútù bá wà, mo ń pèsè. Mo bá tẹ wà nípa ọ̀pá, mo máa ń tàn èyí tí wọ́n yín yẹn ventilator. Mo máa ń tàn kalẹ̀ ni mo máa ń gba tẹ́gùn.

Gbogbo ẹni tó ṣiṣẹ́ pẹ̀lú mi nínú ìdùnnú ni wọ́n fi-- náà fi máa ń ṣiṣẹ́ pẹ̀lú mi. Àwọn náà yí ṣiṣẹ́ wọn dáadáa ni mo fi máa ń wá elọ́ mi. Ẹ̀mí mii n lahuń owọ́ ṣi èèyàn, àfi tí mi ba ni, àbí mo rí p'olú ẹ̀ fẹ̀ gba mi. Ni mi sọ̀ láé. Nítorí emi náa mọ̀ pé iṣẹ́ owó kò easy, ìyà leeyan máa ń jẹ fi r'owó. Ìyà tí èèyàn ṣi ń jẹ, tí èèyàn bá fẹ́ wo ìyà náà, èèyàn ò ní fún eyan ní nkan. Àwọn èèyàn má ṣi ń ṣiṣẹ́ táa máa fi tà wọ́n lẹ́ tan bá hàn ti ẹ̀. Ó yẹ kí ìwọ náà kó máa tọ́jú wọn dáadáa, kan fi bá le ṣiṣẹ́ tó ń ṣe, tó ń sọ kan ṣe fún, kó ṣa lè ṣe é fún e dáadáa. Ìsìn tó bá n tọ́jú wọn dáadáa, wọn bá ṣe é fún ẹ dáadáa, èèyàn ní ìsìn. Òlọ́lọ̀ọ́run n won jọ́ n'òro. Wọn bá ti wọn n'waju Àmọ́ kó mọ́ ni awọ́n omo on'ṣẹ́ e làra, kó mọ́ ni kó mọ́ ṣiṣẹ́ fún e dáadáa. Haram ni. Bẹ́ẹ̀ ni Mùsùlùmí wà pàákọ̀.

Nǹkan tí mo máa ń ṣe nínú òwurò kọ̀ọ̀kan, bá jí, ó ń fọ̀ ẹnu, ó ń wẹ̀, ó ń lọ ibi iṣẹ́, ó ń padà wá lé, ó ń wẹ̀, ó ń gbọ́ orin díẹ̀. Bo bá jẹ́mi mo fẹ́ se oúnjẹ, ó ń se oúnjẹ. Àwọn iṣẹ́ díẹ̀díẹ̀ tí mo ní lórí fóònù mi tí mo gbọdọ̀ ṣe ń ṣe, n sì lọ sùn. Ní ìdójú lọ́la, mo bá níṣẹ́, mi ń tètè jí. Má tètè jí, ṣẹ̀ tó iṣẹ́ kan wà níbo fún mi tí mo ti ṣe tán, ni mo ń jí, mo ń tètè jí, mo ń ṣe kó mọ́, mo ń fi dọ̀gba mọ́ gbogbo ètò wa lẹ́yìn.

Aṣọ aláṣọ ò ní ní aṣọ tuntun, mo ní aṣọ tuntun. Aláṣọ ní ní mo gbọ́dọ̀ ní aṣọ tuntun, mo ní aṣọ tuntun. Tó bá jẹ́ kò dé ìmúra yẹn fọwọ́ sílẹ̀, Ọlọ́run bó mi láṣi ri. Aṣọ ni mo ń tà, kò dé ìmúra yẹn, Ọlọ́run bó mi láṣẹ rẹ̀. Mo bá ta díẹ̀, ẹmí náà bá rí díẹ̀, mo mọ̀ rá ṣi ra mìi lọrun, wọ́n fi ń bora mi láṣi ri, Ọlọ́run bó mi láṣi ri.

Ìlànà ìpolówó, àdúrà àti iṣẹ́. Ọlọ́run o lánà, ọlọ́run ní mọ́ lánà, owó féyàn. Ọlọ́run ní mọ́ lánàá, owó féyàn. Ọlọ́runo o jẹ́ ki gbogbo ohun táa ń fe ó kan wá lọ́wọ́. Ọlọ́run ní bàwà ninu jẹ. A ríjẹ, a rímú, táa ń sáré kiri, táa ń wá kiri yen. Ọlọ́run o fi ṣe gárí tíra fún wa. Ọlọ́run o dùn wá nínú. Lálá wa kò ní ja saṣan fún gbogbo ìnira táa fi n ṣe gbogbo nǹkan láti rí ohun táa jẹ, ohun táa mu n bibai. Ọlọ́run jẹ́ ó jásí rere. Ọlọ́run ó tutù ọkàn wa. Ọlọ́run o fún wa ní ìfọ̀kànbalẹ̀.

Ibi tí mo fẹ́ lọ sí ìsìn mi, Canada ló wù mí. Ọlọ́run ó sì ṣe, Ọlọ́run ni ṣọlá, Ọlọ́run ni ṣe gbogbo nǹkan. Kò sí ohun tí Ọlọ́run ò le ṣe. Kọ́da wu mi kí n lọ sí ìsìn mi, ó wù mí kí n lọ bẹ gbogbo. Mo rí pé tí mo bá dé bẹ, ibi tí mo mọ̀ ṣe lálàá, lálàá, lálàá, ọ̀nà a ó ṣí fún mi. Mo máa lọ Canada kí n lọ America. Ọlọ́run ó sì ṣe. Gbogbo nǹkan tí a bá ń fẹ́ ka gbèsòwo Ọlọ́run, kò sí ohun tó ju Ọlọ́run lọ. Ọlọ́run ló mọ okan eda, Ọlọ́run tó tó ọkàn fún.

Àyà ábí sa asa. Nígbà wo ni o má ra ẹ̀rọ àyàrábí asa tuntun? Mi ò mọ ohun tí ẹ̀ ń pè ní àyà ábí asa. Mo gbọ́ Yorùbá à mọ́ Yorùbá náà, mo gbọ́ mi mi ò gbọ́ jeke jeke. Ohun, ohun tí ń kọ yẹn, ó jẹ́ ǹkan tuntun lójú mi. Orun mi wà tí mo máa ń gbọ́ orun ìwà tí mi ò gbọ́. N mọ̀ ká tí ẹ̀ ń pè ní àyàrá bí asa. N ò mọ̀ ǹkan tí ẹ̀ ń pè ní àyàrábí asa tí ń fi dá yín lóhùn dáadáa.

Iṣẹ́ ìta gbangba, ó depend iṣẹ́ náà, iṣẹ́ ìta gbangba wà, iṣẹ́ ìta gbangba kí ẹ̀yan mo gbàtà yẹn, ó bá jẹ́ ilú tèmi náà yẹn, ìní ṣe wà, tó bá jẹ́ ẹnu óná lémi, àmọ́ ó bá jẹ́ ìlú onílùú tí ó sì bi owó dáadáa, búba tí ìní ṣe, búba tí ìní ṣe ṣe bówó ni gbogbo wa ń wá, Ọlọ́run ò bá ṣiri wa, ká sá ti rowó bora wa láṣẹ eré, Ọlọ́run ò ní tú wa láṣiri náà, àmọ́ ó bá jẹ́ awon iṣẹ́ mi èmi kò yẹ mí iṣẹ́ ìta gbangba tí ẹ ń sọ. Example mo fún ọ, kò yẹ mí iṣẹ́ ìta gbangba tí ẹ ń sọ.

Ọwọ́ ọ̀tún ni mo máa ń lò. Mi ò ní lo ọwọ́ ọ̀sìn. Ọwọ́ ọ̀tún ni mo máa ń lò. Ọwọ́ ọ̀sìn ni àwọn ẹlòmíràn máa ń lo bí wọ́n bi woń bẹ́ẹ̀ ni. Má dẹ̀kọ́ fún un títí ẹ́ yín wọ́n yìí lè pa wẹ̀. Àwọn ẹlòmíràn bí wọ́n be, àwọn ẹlòmí ayọ̀ ni wọ́n fa'na máa ń jẹ. Àwọn ẹlòmíràn, àmọ́ àwọn ẹlòmíràn ayọ̀ ni àwọn ẹlòmíràn. Àmọ́ ọwọ́ ọ̀tún ni èmi ń lò ṣá. Wọ́n ní pé kò da ki obìnrin mọ lọ ọwọ́ ọ̀sìn, kò da.

Ìgbà mélòó mo máa ń fọ ẹyìn lójojúmọ́? Ìgbà tí mo bá wẹ̀ náà ni. Bá wẹ̀ láàárọ̀, mo fọ ẹyìn mi. Bá wẹ̀ lálẹ́ kankan, mo máa fọ ẹyìn mi. Àmọ́ tí alẹ́ yẹn, ọṣẹ mo máa ń fi ń pa wọ́n mọ́ ṣinra, tó ń fi ìgbà mí mii fọ dáadáa. Ni alẹ́ yẹn, àárọ̀ yẹn kankan ni mo máa ń ju ṣẹ́yìn mi, mo máa ń fọ ọkàn mi dáadáa.

Yorùbá náà ò yé mi sí, mẹ́mọ gbọ́, ìgbà wo ni mo kẹ́yìn fò? Mo kẹ́yìn fò kò yé mi sí dáadáa. Mi, mi aláyé yín ò yé mi sí dáadáa. Nígbà wo ni mo kẹ́yìn fò? Kò yé mi sí dáadáa okay.

Ṣé mo máa ń jẹ oúnjẹ tí tó lẹ́rọ̀ fún ìlera? Mi ò mọ̀ kí ẹ́ dọ́ọ̀n pè ní ìlera. Mo máa ń jẹ oúnjẹ oríṣiríṣi. Oúnjẹ oríṣiríṣi wà tí mo máa ń jẹ. Àmọ́ àwọn oúnjẹ ẹwà mi ò lè jẹ. Mo máa ń ka ewọ mi fẹ́ jẹ. Mo lè jẹ kí n mọ̀, àmọ́ tí mo bá mọ̀ kò da.

Ẹ̀ mọ̀mọ́ lo turarẹ, mọ̀mọ́ lo mọ̀ fí ń ṣàdúà, mọ̀mọ́ ń tàn sínú ilé, mọ̀mọ́ fí ń lé àwọn ẹ̀mí okunkun gùn jìnà, mọ̀mọ́ ń tàn sí yíká léná gbogbo kí nǹkan re balẹ́ súnmọ́ léná, mọ̀mọ́ lo turàrẹ gan-an ni, mọ̀mọ́ lo tàn ẹ fi ṣàdúà fi ṣé gbogbo nǹkan lọ́hùn bá le gbàdúà rẹ̀.